Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ya àwòrán. Fóònù mo ti máa ń lò, a lè lò bí i iPhone àbí Samsung láti fi ya àwòrán. Wà á lọ sí settings, wà á lọ set àwọn ohun tó yẹ kó ṣẹ́ẹ̀tì ni. Ó rọrùn kí camera, tí ó ń ṣe pé wà á lọ dá gbogbo settings tí ẹ rú u, ìwọ tó bá ti ń ya àwòrán, wà á mọ àwọn nǹkan tó yẹ kó ṣẹ́ẹ̀tì. Tó bá jẹ́ pé fóònù ẹlòmíì lọ fẹ́ lò ni kí ó pé ẹ ni ó ṣẹ́ẹ̀tì rẹ rí àbí ẹ ni ó ṣẹ́ẹ̀tì ẹ bí ìwọ ṣe máa ń lo camera rẹ. So mo máa ń ya àwọn nǹkan, mo yá ti ń yá wọn.